Onírúurú nǹkan ló ń ran ènìyàn lọ́wọ́ láti pẹ́ láyé pẹ̀lú ìlera. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó sì máa ń fi ìlànà yìí léde, wọ́n máa ń sọ fún wa. Lára rẹ̀ ni kí a máa jẹ ohun tó tọ́ lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ, kí a sì tún máa ṣe eré ìdárayá kí a kan má maa jókòó rẹpẹtẹ sójú kan náà.

Èmi ò mọ̀ ẹ̀rọ tí wọ́ ń pè ní ẹ̀rọ ọlọgbọ́n, ṣùgbọ́n mo lè sọ pé bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ kàn kan nínú ilé mi. Àwọn bí ẹ̀rọ tí a fi ń fọ aṣọ, a lè pè ní ọlọgbọ́n nítorí iṣẹ́ tí ó ń ṣe. Mo sì tún ní èyí tí mo fi ń lọ ata nígbà tí mo bá fẹ́ lọ ata, tí mo fi ń lọ ẹ̀wà, àti èyí tí mo fi ń gún iyán, àti èyí tí mo máa ń fi gbé oúnjẹ kaná, àti èyí tí mo lè fi yan ẹja tàbí ẹran. Bí èyí bá jẹ mọ́ irúfẹ́ ẹ̀rọ tí ò ń sọ, a jẹ pé bẹ́ẹ̀ni mo ní.

Bí mo ṣe máa ń kí ẹni tí mo bá pàdé lóju ọ̀nà náà ni, ìgbà tí mo bá pàdé onítàn ló máa ṣokùnfà bí mo ṣe kí. Tó bá jẹ́ arọ̀ ni, màá sọ wípé "Ẹ káàrọ̀ má, ẹ̀ káàrọ̀ sà". Tó bá jẹ́ ọ̀sán ni, "Ẹ káàsán", tó bá sì jẹ́ ìrọ̀lẹ́ ni, "Ẹ kú ìrọ̀lẹ́". Tó bá jẹ́ pé ẹni tí mo mọ̀ rí tàbí aláwàdà mi ni, ọ̀nà ti á máa gbà kí ra wa ó máa yàtọ̀, a máa ṣàwàdà, a máa dọ̀wẹ̀kẹ̀, kódà a tún lè dímo ara wa pẹ̀lú. Tó bá jẹ́ ẹni tí ó jù mí lọ, mo máa wà ní ikún lẹ̀ láti kí irúfẹ́ e ni bẹ́.

Abúlé àti àdúgbò to wa ni tosí ibí ti mo wà o pọ gan ni a ní àwọn abúlé bí i Gbétu Oko àti Ẹ̀tàn, tó jẹ́ pé àwọn ètò ọrọ̀ ajé kan ẹ, ohun ọ̀gbìn oko kan wà, ìre oko kan wà, tí ó jẹ́ pé tí a bá nílò irúfẹ́ àwọn abúlé wọ̀nyí ni a máa ń lọ láti lọ wa irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ nítorí pé ó máa ń pọ níbẹ̀ tí a sì máa ra wọ́n lówó péréte tí a máa gbé wọn wá sí ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀. Idí ní pé íbi tí mo bá n lọ tí mi ò bá jẹun tẹ́lẹ̀ àbí tí ebí bá ń pa mí, tí ìrìnàjò náà sì pọn dandan àbí tí ó bá jìnnà bí mo bá rí onírúurú irúfẹ́ ohun tí ó bá wù mí jẹ bi àwọn ǹkan ìpanu, mo lè rà kí n máa jẹ nítorí wípé ipò ọkọ̀ ti ẹ máa ń rùn sí mi nítorí náà ó pọn dandan kí ń fi ǹkan sínú tí mo bá wà nínú ọkọ̀.

Mi ò tí ì ní àǹfààní láti máa lọ ibi kankan nígbà tí mo bá fẹ́ dáwà, ó sì máa ń wù mí. Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń rò pé, àbí kí n lọ wa ilé ìtura kan àbí ilé ìgbafẹ́ kan, kí n lọ dúró síbẹ̀ láti ló bí ọjọ́ mélòó kan. Ṣùgbọ́n nítorí mọ̀lẹ́bí mi, àwọn ọmọ mi, nibo ni mo fe ko won si. A jẹ́ pé màá kó wọn dání nìyẹn. Eléyìí kó sì jù ní mú ohun tí mo fẹ́ pé mo fẹ́ dáwà, kò ní mu dání. Ídí nìyẹn tí mi ò tíì fẹ́ máa lọ ibi kankan tí mo bá fẹ́ dáwà. Ohun tí mo kàn máa ń ṣe ni pé mo lè wọ iyẹ̀wù lọ tí màá sì sọ fún wọn wípé "è má wá sọ́dọ̀ mi ní áṣìkò báyìí".

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ṣe ń pẹja. Àmọ ẹja àrọ̀ ni o. Tí mo bá ti ra ẹja àrọ̀ tí mo bá fẹ́ fi ṣe aláta súẹ́súẹ́ bí mo ṣe máa ń pa, oun na ní pe, máa dìímú, màá sì fi ọ̀bẹ gé lọ́rùn. Ọ̀nà mìíràn tí mo máa ń gbà nì kí n fi sínú ike kí ndè ike oníderí, kí n wá bu iyọ̀ le lórí. Tí mo bá ti bu iyọ̀le lórí, ó máa dákẹ́ jẹ ṣùgbọ́n ilé tí mo fẹ́ràn jùlọ ni kí n fi ọ̀bẹ du lọrun kẹ́jẹ́ tọ jáde ṣọ̀ṣọ̀ṣọ̀.

Ẹgbẹ́ Arsenal ni ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ. Bi o tí ẹ jẹ́ pé mi ò fi gbogbo ara ní àǹfààní láti máa wo eré ìdárayá, mí kì í wo bọ́ọ̀lù mi kí ṣùgbọ́n, boya ki n sọ wípé orúkọ wọn, tàbí àwọ̀n aṣọ wọn, àbí àwọn agbábọ́ọ̀lù wọn ló mú kí n fẹ́ràn wọ́n jùlọ. A tí pé mo ní ọ̀rẹ́ kan nígbà náà tó jẹ́ pé Arsenal ló fẹ́ràn. Eléyìí lo sokunfa temi náà fi fẹ́ràn Arsenal. Gunner for life.

Gẹ́gẹ́ bi ìlú Nigeria ti a wa ti ina mọ̀nàmọ́ná sábà maa n se mọ́namọ́na ko n shey oun to boju mu ki ina maa lọ ni ile iṣẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ náà ni wọ́n ti dá ọgbọ́n sí ọ̀rọ̀ ara wọn nípa lílo ẹ̀rọ amúnáwá bóyá yálà generator tàbí solar èyí tó jẹ́ pé oorun ni ó máa ń jẹ́ agbára iná wọn.

Àti iṣẹ́ ita gbangba àti iṣẹ́ inú ile, èyíkéyìí to ba ti wa náà ni nítorí pé irú ìsẹ tí èmi n ṣe púpọ̀ nínú rẹ̀ ló jẹ́ iṣẹ́ ìtagbangba. Iṣẹ́ olùkọ́, maa ṣaa rìn náà kì n to dé inú yàrá ìdánilẹ́kọ̀ọ́ ni. Ti a bá wá sọ̀rọ̀ nípa iṣẹ́ alága tàbí kí á lọ kéwì, ṣe ẹ rí i pé iṣẹ́ ìtagbangba ni? Bino tilẹ jẹ́ pé à le wọnú ilé náà, ṣùgbọ́n mo fẹ́ran ìṣe ìtagbangba.